Bẹ́ẹ̀ni, mo máa ń fín turari. Mo fẹ́ràn kí n máa fín turari lọ́pọ̀lọpọ̀. Mo sì jẹ́ ènìyàn ọkùnrin tí ó ní oríṣiríṣi turari nínú. Yálà mo bá ń lọ sí ibi iṣẹ́ ni àbí mo bá ń lọ sí òde afẹ́ pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi àbí mo bá ń lọ sí ìpàdé tó ní ṣe pẹ̀lú ọmọ ilé, mo máa ń fẹ́ràn kí n máa fín turari sára lọ́pọ̀lọpọ̀

Mo kẹ́yìn lọ́wọ́ eyín ní oṣù bíí mẹ́rin sí márùn-ún sẹ́yìn mo sì fẹ́ràn, mo máa ń fi àsìkò sí ìdánwò eyín mi gẹ́gẹ́ bí, òṣìṣẹ́, láti wó ààbò eyín. Mo máa ń ṣe é ní àárín oṣù mẹ́fà mẹ́fà síra wọn.

Mo máa ń fọ ọkọ̀ mi ní ọjọ́ Sunday, ìyà ní ọjọ́ ìsinmi. Nígbà tí àwọn ọjọ́ tó kù sí jẹ́ ọjọ́ iṣẹ́, mo máa ń tètè jí jáde láàárọ̀. So, mo fi, mo yà ọjọ́ Sunday sí mímọ́ fún láti fọ ọkọ̀ mi nígbà tí mo bá ń ṣe ìmọ́tótó ilé àti ìmọ́tótó àyíká mi.

Mo máa ń rántí àlá mi. Mo jẹ́ ẹ̀dà tó jẹ́ tí mo bá sùn, tí mo bá lálà, tí mo bá jí kí n tó lè ṣe ohunkóhun, mà á rí àlá mi, a sì wá sí inú làákàyè mi. Mà á rántí bí mo ṣe lá àlá náà àti ìtumọ̀ tí àlá náà fún mi. Eléyìí ti ṣẹlẹ̀ sí mi láti kékeré tí mo ti ń làlà.

Mo jẹ́ èèyàn tó máa ń lo data dáradára. Data sì jẹ́ nǹkan tí mo mọ̀ gẹ́gẹ́ bí ẹni tó ń ṣe ìpolówó ọjà lórí ayélukára. Mo máa ń lo data bí àádọ́ta giggi ní ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó sì jẹ́ pé òun ni màá fi ṣe, à, màá fi ṣe ìpolówó ọjà mi. Mo sì máa ń lò ó náà láti fi wo ìròyìn ní orí ayélukára.

Rárá o, mi ò fẹ́ràn kí n máa ṣí fèrèsé ọkọ̀ mi nígbà tí mo bá ń wà. Yálà, mo park ẹ̀ sílẹ̀ ni àbí mo ń wà lọ́wọ́. Mo fẹ́ràn kí n máa ti fèrèsé ọkọ̀ mi láti dáàbò bo ìdọ̀ọ̀tí gẹ́gẹ́ bí eruku tó wà ní pópónà àbí eruku tó wà ní àyíká. Fún di ẹ yìí, mò fẹ́ràn kí n máa ti fèrèsé ọkọ̀ mi.

Rárá o, mi ò fẹ́ràn oúnjẹ tó ní ata púpọ̀ torí láti de ẹ̀ina, ẹ̀ina, láti de ẹ̀ina àìsàn jẹjẹrẹ inú ọkàn àbí inú ìfún, mi ò kí ń jẹ ata lọ́pọ̀. Mo máa ń jẹ ata ní ìwọ̀ntúnwọ̀nsì, mi ò sì fẹ́ràn kí mo jẹ ata tó pọ̀ láti dàábo bo, eh, eh, jẹjẹrẹ.

Mo fẹ́ràn kí n máa gbọ́ kíké Alùkùránì nígbàtí mo bá wà nínú ọkọ̀. Yálà mo ń jáde láti ilé tí mo ń lọ sí ibi iṣẹ́ àbí mo ń lọ ọ̀dọ̀ àwọn ẹbí mi àbí mo ń ṣi ṣe ìrìn àjò láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ mìí. Mo fẹ́ràn kí n máa gbọ́ kéékè Alùkùránì. Ó sì máa ń jẹ́ ǹkan tó máa ń fún mi ní, ó máa ń fún mi ní okun nígbàtí mo bá ń wa ọkọ̀ mi.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí, ó jẹ́ ìrántí tó jẹ́ ìgbà tí a wà ní kékeré gẹ́gẹ́ bí ọmọ, bí ọdún méjìlá tá a wà ní ilé ìwé. A máa ń lọ gbá bọ́ọ̀lù ní ilé ìwé kan tó wà ní eyikun le ilé wa. Tá bá ti dé láti ṣùkú tó bá di ní ìrọ̀lẹ́, a ó sá mọ́ àwọn òbí wa lọ́wọ́. Nígbà tí wọ́n bá fẹ́ rán wa níṣẹ́, a ó lọ mọ gbá bọ́ọ̀lù àbí ka mọ lọ sí odò ka lọ mọ wẹ̀.

Mo fẹ́ran ètò ìdárayá dáadáa, nítorí pé mo rí pé ìdárayá gangan ó jẹ́ ìlera fún ètò láti dènà àìsàn. Kí àìsàn tó bá fẹ́ wá ba ara ní àlejò. Mo fẹ́ran kí n máa ṣe ètò ìdárayá bóyá kí n máa sáré àbí kí n máa gbá tébú tẹníìsì pẹ̀lú àwọn ẹbí mi àbí tí mo bá lálejò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù nítorí pé mo jẹ́ Mùsùlùmí. Tí mo bá sì jí ní kùtùkùtù gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí aago márùn-ún, màá lọ sí ilé Mọ́sálásí, màá lọ kírun. Tí mo bá kírun dé, màá wá ṣe ìmọ́tótó ilé mi. Màá bí i kí n fo abọ́, kí n tó wá bẹ̀rẹ̀ sí múra láti gba ẹnu iṣẹ́ òjọ́ mi lọ.

Rárá o, mi ò fẹ́ràn kí máa jókòó ní ilẹ̀ ọkọ̀ òfuurufú rárá, láti torí mo jẹ́ èèyàn tó ní òyi ojú, tí oyí ṣi máa ń kọ mi lójú lọ́pọ̀lọpọ̀. Fún idi ẹléyìí, mo máa ń sá fún láti jókòó sí ojú fèrèsé ọkọ̀ òfuurufú. Mo fẹ́ràn kí n máa jókòó ní ààrin níbi tí mi ò tí ní máa rí ìta.

Bẹ́ẹ̀ni, mo rin ìrìnàjò lọ sí ìlú mìíràn, mo sì fẹ́ràn kí mo rin ìrìnàjò dáadáa. Mo rin ìrìnàjò lọ sí ìlú mìíràn bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Mo lọ sí Ìpínlẹ̀, láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ mi. Gẹ́gẹ́ bí ìgbáláyé iṣẹ́ mi, iṣẹ́ mi jẹ́ iṣẹ́ tó jẹ tó máa ń mú mi rin ìrìnàjò káàkiri láti ìpínlẹ̀ sí ìpínlẹ̀ àti ìletò sí ìletò.

Bẹ́ẹ̀ni mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin gẹ́gẹ́ bíi ọdún méje sẹ́yìn nígbà tí ọkọ̀ mi bàjẹ́. Tí mo bá fẹ́ rin ìrìnàjò tó jìnnà yálà láti ìpínlẹ̀ mi lọ sí ìpínlẹ̀ mìíràn nígbà yẹn, mo máa ń lo ọkọ̀ ojú irin láti rin ìrìnàjò mi. Nítorí pé mo ní àwọn irinṣẹ́ mi tó pọ̀ tó sì jẹ́ irinṣẹ́ tó wúwo dáadáa tí mo máa ń gbé lọ tí mo bá fẹ́ lọ ṣiṣẹ́. Fún ìdí èyí mo máa ń gbé gbá ọkọ̀ ojú irin.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu coffee níbi iṣẹ́. Mo fẹ́ràn kí n máa mu coffee níbi iṣẹ́. Ajaja nígbà òtútù. Mo ní coffee àti àwo coffee ní ibi iṣẹ́ mi tí mo fi máa ń mu. Mo sìi máa ń mu gẹ́gẹ́ bí nǹkan tí mo fẹ́ràn láti máa mu nígbà tí mo bá fẹ́ jẹun. Tí mo bá dé ibi iṣẹ́ láàárọ̀, màá mu coffee. Tí mo bá rí pé mo ṣiṣẹ́ díẹ̀, òungbẹ rẹ̀ tún gbẹ mí, màá tún padà sí inú ọ́fíìsì mi láti mu coffee díẹ̀ sí.

Nínú ara àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi, òun ni spanner. Spanner yìí jẹ́ nǹkan tí mo máa ń lò láti fi de ẹ̀mú ta mú fi mú páìpù tí mo máa ń jó papọ̀ mọ́ ara wọn, fún dí ẹ̀yìí. Spanner ó jẹ́ irin-iṣẹ́ kan gbòógì tí mi ò le ṣe láì mú dání tí kò dẹ̀ rọ̀run fún mi láti ṣiṣẹ́ láì lo spanner.

Mo kẹ́yìn lọ sí ibi orin nísìí, láti ní gẹ́gẹ́ bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn. Nígbà tí a fi máa ń lọ sí klọ́ọ̀bù àti òde ìgbafẹ́ dáradára ni mo fẹ́ràn kí ń máa lọ sí ibi orin láti lọ máa gbọ́ orin ká fi máa jó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Sùgbọ́n gẹ́gẹ́ bí láti bí ọdún mẹ́ẹ̀dógún sẹ́yìn ni mo ti lọ sí ibi orin kányìn báyìí.

Rárá o, mi ò mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ kì í ṣe nǹkan tí mo máa ń wá láti mọ̀. Rárá, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò dẹ kí ń gbìyànjú láti mọ̀ rárá. Mo fi ohun kohun sílẹ̀ gẹ́gẹ́ kó jẹ́ kó máa lọ gẹ́gẹ́ bí àsẹ̀dá ṣe ṣe ẹ̀dá rẹ̀. Fún idí eyìí, mi ò mọ àmì ìràwọ̀ mi. Mi ò ṣi kí ń wà rárá.

Rárá o, mi ò ní àwòrán lára. Ẹ̀sìn mi ò fàyègba kí ó lòdì sí ká mọ ya àwòrán, oríṣi ẹ ká mọ ya àwòrán àbí yálà nǹkan ẹlẹ́mi ni àbí nǹkan tí òun ṣe nǹkan ẹlẹ́mi. Ẹ̀sìn mi ò fàyègba ká mọ ya àwòrán sí ara rárá. Fún díẹ̀ lé yìí, kò sí àwòrán kankan ní ara mi rárá.

Àṣà tó pọ̀ jù nínú àṣà tí ẹbí mi máa ń ṣe ni àṣà odò wíwẹ̀. Odò wíwẹ̀ yìí jẹ́ àṣà kan gbòógì tí ẹbí mi ò le ṣe láì má máa ṣe. Gbogbo ọmọ ẹbí mi ló mọ odò wẹ̀. Yálà ọkùnrin àbí obìnrin ni ẹ́, o gbudọ̀ mọ bí a ṣe ń wẹ odò dáradára. Àṣà yìí sì jẹ́ àṣà tó ṣe pàtàkì nínú ẹbí mi. A máa ń mọ̀ ọ́ ṣe láti ìgbà tí a bá ti wà ní kékeré. Ó sì jẹ́ àṣà tí a fẹ́ràn láti máa ṣe dáradára.

Rárá o, mi ò kí ń wọ ìbọrùn. Ìbọrùn jẹ́ ọ̀ṣọ́ tí a fi sílẹ̀ fún obìnrin. Èmi gẹ́gẹ́ bí ọkùnrin, mi ò jẹ́ ẹ̀dá tó máa ń wọ ìbọrùn. Rárá, mi ò sì kí ń wọ boyá oorun n mu nì àbí kò sí oòrùn. Kò sí àyè fún mi gẹ́gẹ́ bí ọkùnrin láti máa wọ ìbọrùn. Àwọn obìnrin ló jẹ́ ẹ̀dá tó máa ń wọ ní agbo ilé wa àti ní agbègbè wa.

Mo jẹ́ ẹ̀dá tó máa ń lọ sí ọjà dára dára torí yálà mo fẹ́ lọ ta ọjà ni àbí mo fẹ́ lọ ra ọjà. Mo sì lọ sí ọjà gẹ́gẹ́ ní bí ọjọ́ mẹ́ta sẹ́yìn báyìí. Ìgbà tí mo lọ sí ọjà jẹ́ bí ọjọ́ mẹ́ta sí mẹ́rin kẹ́yìn báyìí. Mo fẹ́ràn kí n máa lọ sí ọjà bóyá kí n lọ ra àwọn nǹkan torí mo bá ṣàfẹ́kù rẹ̀ ní ilé àbí inú ilé ìdáná mi.

Ara àwọn nǹkan tí mo máa ń ṣe kí n tó lọ sùn, mo jẹ́ ẹ̀dá tó jẹ́, mo fẹ́ràn kí n máa wẹ̀ dáradára kí n tó bọ́ sí orí ìbùsùn mi. Tí mo bá dé láti ibi iṣẹ́ mi, tí mo bá jẹun tán, tí mo ṣe oríṣiríṣi nǹkan tí mo fẹ́ ṣe, kí n tó bọ́ sí orí ìbùsùn mi, màá wẹ̀, màá sì rí i dájú pé mo lo lọ́fíndà olóòórùn tó dára dáradára kí n tó sùn.

Mo maa n yanju ìṣòro ẹ̀rọ ayárabíàṣá mi bí nípa ṣé kí n dà padà sí ilé iṣẹ́ tí wọ́n ti ṣe, tó bá ní ìṣòro máa rí pé mo dà padà sí ilé iṣẹ́ tí wọ́n ti ṣe yálà kí n fi gba ìmíràn àbí kí n sì dúró fún bí ọjọ́ kan láìlo fóònù yẹn kí maa lo ìmíràn nígbà tí wọ́n a fi ṣe ìyen tán so máa dà padà sí ilé iṣẹ́ tí wọ́n ti ṣe láti bá mi yanjú ìṣòro.

Mo máa ń jẹ oúnjẹ alẹ́ mi ní bi aago méje alẹ́, torí pé tí mo bá dé láti ibi iṣẹ́ mi ní bi aago márùn-ún, màá lọ sí ilé ìdárayá. Tí mo bá ṣe ìdárayá tán ní aago mẹ́fà, màá bẹ̀rẹ̀ sí máa dá iná kó tó di bí aago méje, màá ti pana iná dida mi. Màá sì rí i dájú pé mo jẹun ní gẹ́gẹ́ bí aago méje àbí aago méje àbọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn dáradára. Mo bẹ̀rẹ̀ síí fọn nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ nígbà tí a máa ń fi fífan ṣeré. Ká tó parí, mo jẹ́ èèyàn tó fẹ́ràn kí n máa fọn dáadáa. Mo sì lọ sí ilé ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́niyan bí a ti ṣe fọn tí mo sì máa ń fọn dáradára.

Ahn, mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù ní bií oṣù mẹ́ta sẹ́yìn. Nígbà tí mo lọ sí iṣẹ́ ní ìlú kejì tí ọkọ̀ mi sì bàjẹ́ sónà. Mo rí ọkọ̀ akẹ́rù kan tó ń bọ̀, mo sì yára gun ọkọ̀ náà láti padà rí lọ bá àwọn ẹbí mi. Ni bí oṣù mẹ́ta sẹ́yìn, ni mo kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù.

Bẹ́ẹ̀ni, ó rọrùn fún mi láti daríji àwọn ènìyàn yí nítorí ìdáríjì àwọn ènìyàn mo rí gẹ́gẹ́ bí nǹkan tí ó dára ní àwùjọ tó sì máa ń mú àwọn ènìyàn rí ènìyàn bi ènìyàn tó dára láwùjọ. Fún di ẹlẹ́yìí, gbogbo ohunkóhun tí ó bá ṣẹlẹ̀ máa rí dájú pé ó darí àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo ti sìnà rí nígbà tí mo lọ sí ìlú Èkó nígbà àkọ́kọ́. Mo dé ibẹ̀ ní ìgbà tí ilẹ̀ ti ṣú, tí ọ̀nà sì dàrú mo mi lójú. Mo sìnà gẹ́gẹ́ bí mẹ́ìlì márùn-ún síbi tí mò ń lọ kí n tó rí ènìyàn kó tó dá mi padà sí pé mo ti sí ọ̀nà àbí kí n tó pe ẹni tí mò ń wá lọ kó tó wá mú mi.

Bẹ́ẹ̀ni, àwọn ímeèlì àìwúlò pọ̀ tí wọ́n máa ń sẹ́ǹdì sí mi tí mi ò sì mọ bó ṣe máa ń wá. Mo jẹ́ ènìyàn tí mo máa ń rí oríṣiríṣi ímeèlì tí mi ò, tí kò wúlò fún mi rárá, tí mi ò sì bèèrè fún, tó máa ń wọ sí orí ímeèlì mi. Mà ṣì rí dájú pé mo pàrẹ́ kúrò láti dènà tí ímeèlì gidi bá wọlé.

Batiri fóònù mi ó máa ń pé dáradára kó tó dúró. Tó bá ti fẹ́ dúró, á fún mi ní àláàtì pé ó kú bí i pasẹ́ǹtèjì péréte tí màá ṣi wá bí màá ṣe gba iná si. Yálà kí n lo bátìrì tí mo lè fi gba iná si àbí kí n, kí n plugi ẹ̀ mọ́ ara iná.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi, òun ni bí a ti ṣe ń ṣe ìgbàlódé láti ṣe ìyanjú ìṣòro tó lágbára nípa iṣẹ́ mi. Yàlá bí ìṣòro tí a bá fẹ́ ṣe iṣẹ́ ta bá fẹ́ so àsopọ̀ kẹ́yìn lára iṣẹ́, ó jẹ́ nǹkan tó máa ń lágbára láti ṣe fún gbogbo àwa táa máa ń rí táa máa ń rí páìpù omi fún ìdí eléyìí. Mo fẹ́ láti lọ kọ́ ọ̀nà láti fi mú rọrùn fún iṣẹ́ kányìn.

Mo máa ń pàrọ̀ ọkàn mi nígbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́, tí mo bá sì rí pé iṣẹ́ yẹn ti yípo sí ọ̀nà mi, màá sì yara pàrọ̀ ọkàn mi láti rí dájú pé ìyípo tó yípo sí kò affect mi, kò sì da ọkàn mi rú láti jẹ́ kí n lè, kí n lè gbé gbá ìkẹyìn. Màá sì rí dájú pé mo pète pàrọ̀ ọkàn mi nípa kí n yí ọkàn padà sí bí iṣẹ́ náà ti ṣe yí sí.

Mo máa ń darí àwọn òṣìṣẹ́ mi nípa kí n rí pé mo pín oníkálukú sí ojú iṣẹ́ tó mọ̀ọ́ ṣe dáradára àbí iṣẹ́ tó jẹ́ iṣẹ́ tó study ní súkuù. Màá sì ri dájú pé mo darí wọn, mo sì darí wọn nípa láti mọ̀ rí pé mo fọwọ́ líle mú wọn, kí n fọwọ́ ẹ̀rọ mú wọn, kí n sì ríi dájú pé iṣẹ́ yẹn jẹ́ iṣẹ́ tó wù wọ́n ṣe dáradára láì fún wọn ní ìṣòro àbí ìyọnu rárá.

Rárá o, mi ò kí ń mu Ògùn lójoojumo, kò sí yálà, mo lọ síbi iṣẹ́, mo ṣiṣẹ́ tó rẹ̀ mí dáradára. Mi ò fẹ́ràn kí n màá mu Ògùn, mo rí i pé àwọn àìsàn kan wà tó jẹ́ wípé ara mi sì lè ṣe olùjà fun láìlo Ògùn rárá. Mo rí i pé mo ṣi kéré láti máa gbé ayé nípa kí n mo lo Ògùn ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Gẹ́gẹ́ bí orúkọ táa jẹ́ tó jẹ́ orúkọ ìbílẹ̀ mi tí wọ́n sọ mí, 'Adésolá' ó sì jẹ́ orúkọ tó jẹ́ pé ó gbayì láwùjọ tí gbogbo èyàn sì máa ń fẹ́ sọ ọmọ. Ìtumọ̀ orúkọ yen ni pé ọmọ tó dé tó kó ọlá wá fún àwọn òbí rẹ̀ ni ìtumọ̀ orúkọ.

Mo máa ń lo etígbọ̀ọ́ ayárabíàṣá tó jẹ pé tí eeyan bá sọ ọ̀rọ̀ níbi tí ó jìnnà sí mi dáradára, maa gbọ. Màá gbọ́ ọ̀rọ̀ náà ni tí ó gbọ́ ní okodoro dáradára. Mo ni etígbọ̀ọ́ tó jẹ́ etígbọ̀ọ́ tó máa ń gbọ́ ọ̀rọ̀ láti jìnnà jìnnà tí ọ̀rọ̀ náà sì máa ń já kodoro sí mi ní etí.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni dòdò àtẹ wà. Mo fẹ́ràn kí n máa jẹ dòdò àtẹ wà dáradára, mo sì jẹ dòdò àtẹ wà ní àárọ̀ àná. Dòdò àtẹ wà jẹ́ oúnjẹ tí ìyá ìyá mi fẹ́ràn láti máa sè fún wa nígbà tí a wà ní kékeré. Gẹ́gẹ́ bí ọmọ tó gbé ní ọ̀dọ̀ arúgbó, mo máa ń jẹ dòdò àtẹ wà dáradára, mo sì fẹ́ràn kí n máa jẹ ẹ́, mo sì máa sè é náà dáradára.

Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáradára. Àkọ́kọ́ ohun tí mo máa ń ṣe tí mo bá kó lọ sí àdúgbò tuntun, màá rí dájú pé níwájú mo mọ ilé bí mẹ́wàá tí mo ṣe dá yàn mọ̀. Ní ẹ̀gbẹ́ ọ̀tún, ní ẹ̀gbẹ́ òsì àti ní ẹ̀yìn. Màá rí pé mo mọ èèyàn mẹ́wàá mẹ́wàá ní ilé mẹ́wàá síwájú, ilé mẹ́wàá sẹ́yìn, ilé mẹ́wàá lápá ọ̀tún, ilé mẹ́wàá lápá òsì. Màá rí dájú pé mo mọ èèyàn ní àdúgbò mi dáradára.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni pé ìparí ọ̀sẹ̀ jẹ́ ìgbà tí mo máa ń ya oúnjẹ, oúnjẹ kan sọ́tọ̀. Màá rí i dájú pé mo múra, mo ra àwọn nǹkan tí mo máa ń jẹ ní òpin ọ̀sẹ̀ tí mo fẹ́ràn kí n mo jẹ pẹ̀lú àwọn ẹbí mi. Màá rí pé mo rà á sílẹ̀, màá sì rí pé mo múra fún gbogbo àwọn nǹkan tí mo máa ń ṣe fún òpin ọ̀sẹ̀ tí máa, tí òní jẹ́ pé mo ní ìṣòro ìdojukọ kan kan fún òpin ọ̀sẹ̀ mi rárá.

Rárá o, mi ò fẹ́ràn kí n máa lọ sí ilé ìṣẹ̀mbáyé rárá. Mo fẹ́ràn kí n máa wò ó lórí amóhùnmáwòrán, kí n sì máa kọ́ ẹ̀kọ́ àbí kí n mú ìwé kí n ká. Mi ò fẹ́ràn kí n máa lọ sí ilé ìṣẹ̀mbáyé rárá. Tí mo bá fẹ́ mọ anything nípa ìṣẹ̀mbáyé, màá rí pé mo ká a ní orí ìwé àbí kí n sì wò ó lórí amóhùnmáwòrán.

Mo máa ń lọ sùn gẹ́gẹ́ bíi ti mo bá parí gbogbo iṣẹ́ tí mo má ń ṣe ní alẹ́, màá bọ́ sí orí bẹ́ẹ̀dì mi, màá sì rí pé dájú mo sùn ní bí aago mọ́kànlá kú ìṣẹ́jú díẹ̀ àbí ní aago mọ́kànlá. Aago yìí jẹ́ àkókò tí mo máa ń lọ sùn lọ́pọ̀lọpọ̀ ìgbà.